A mo ma n fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloudy nígbà kan ṣùgbọ́n láti ìgbà tí mo ti rí pé ó dà wípé àwọn èèyàn tí n tọwọ́ bọ cloudy mi ni ò jẹ́ kí n tí fi àwọn fáìlì mi pamọ́ sí orí ẹ̀ mọ́. Mo rí i wípé ó dà wípé àwọn èèyàn tí n tojú bọ cloudy mi, mi ò fi síbẹ̀ mọ́

Irufẹ ìbọ̀sẹ̀ méjì ni mo fẹ́ràn láti máa wọ̀. Àkọ́kọ́ nínú rẹ̀ ni mo fẹ́ràn ìbọ̀sẹ̀ shoe láti máa wọ̀, àwọn shoe akọ tí àwọn èèyàn ń lò ní ayé òde ọ̀sín, àti wípé iṣẹ́ olùkọ́ ni mo tún n ṣe, so àwọn bàtà ìbọ̀sẹ̀ tí, à, ẹni tó ń ṣíṣe ìjọba máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́, ọ̀un ni mo fẹ́ràn láti máa wọ̀. Ẹ̀lẹ́ẹ̀kejì ni ìbọ̀sẹ̀ páàmù, mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ páàmù náà.

Ha ìbéèrè yí ò rí bákan bákan fún mi torí nígbà tí o bèrè wípé àpò owó rẹ, ṣé àpò owó ìgbànú eléyì tí mo ń gbé kiri ni àbí àpò owó ilé tí ó wà ní ilé àbí àpò owó aṣọ tí mo wọ̀? Kò ti kò yémi gan gan pẹ̀lú àpò owó rẹ tí o ní ìtumọ̀ sí nínú ìbéèrè rẹ.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn torí ní gbogbo ibi tí mo bá dé, èmi ni àwọn èèyàn máa ń fi ṣe aṣáájú tí mo mọ̀ ń gba wájú wọn láti ṣe àwọn òhùn kò hún Ta bá ní ká wo ibi tí mo ti ń ṣe iṣẹ́, èmi ni wọ́n fi síwájú láti mọ̀, láti mọ leadi, láti mọ̀,

Bẹ́ẹ̀ ni mo mọ ìtumọ̀ orúkọ mii dáadáa Adésínà torí wípé èmi ni àwọn òbí mi kọ́kọ́ bí ó sì pẹ́ẹ́ kan tó rí mi. Ó pẹ́ẹ́ kín tó wá so ìdí nuu tí wọ́n fi pè mí nii. Tí wọ́n fin pè mí ní Adéṣínà ọmọ tó dé láti ṣínà fún àwọn yòókù tó ń bọ̀. Mo mọ ìtumọ̀ orúkọ mi.

Ní ìgbà kan ni ò ní. Àmọ́ bó ṣe padà yá, mo padà ní. Torí ní ìgbà kan mo fẹ́ràn oúnjẹ tuwo gidigidi gan. Ṣùgbọ́n nígbà tí ó yá, nígbà tí mo ti jẹ lọ́pọ̀lọpọ̀, ó má a mú aya rìn mí. So àti ìgbà náà ni kò ti wù mí láti máa jẹ tuwo mọ. Tuwo pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì nípaàpá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ́ ẹ̀kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì dáradára. Mo fẹ́ràn láti máa kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì dáradára torí olólùfẹ́ àti ó mọ nnkan ni mí. Ó máa ń wù mí láti mọ àwọn nǹkan kan ohun tó bá rú mi lójú, màá lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, pàtàkì jùlọ lórí Google. Màá lọ sí orí rẹ̀ láti bèèrè àwọn nǹkan tó bá rú mi lójú. Ó sì máa ń fún mi ní àwọn ìdáhùn tó tẹ́mi lọ́rùn.

Á, ìbéèrè yìí ó ṣe díẹ̀ fún mi torí tí mo bá tan íńtánẹ́ẹ̀tì mi kalẹ̀ lórí fóònù, ó ma ń pẹ́ gidigidi, ó ma ń pẹ́ gidigidi, ó ma ń lò tó bí ìgbà wákàtí méjìlá àbí jù bẹ́ẹ̀ lọ kí fóònù mi tó máa gbóná.

Ẹ̀hẹ̀n inú mi máa ń dùn tí mo bá rí àwọn alábàáṣepọ̀ mi, àbáṣepọ̀ wa sì dánmọ́nrán gidigidi. Yálà bọya ní ilé mi ni pẹ̀lú àwọn òbí mi àtàwọn àbúrò mi nítorí èmi ni àkọ́bí ilé wa àbí ìbí tí mo ti ń ṣiṣẹ́. Gbogbo wa la fẹ́ràn ara wa gidigidi, ìbáṣepọ̀ wa sì gúnrégé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi, pàápàá jùlọ. Emi gẹ́gẹ́ bí mo ṣe wà yìí, mo jẹ́ gẹ́gẹ́ akẹ́kọ̀ọ́, mo jẹ́ akẹ́kọ̀ọ́ níbi Masters mi. So ìgbéjáde ni àwọn olùkọ́ wa máa fi ń kọ́ wa púpọ̀. Níbi tí mo ti ṣe Masters mi.

Áà, mi ò jẹ písà rí. Mi ò lè sọ ohun kan tí mo fẹ́ràn jù lọ lórí písà, àmọ́ ó wù mí pé lọ́jọ́ kan lọ́jọ́ kan èmi náà ó jẹ písà. Mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnà, màá jẹ písà.

Ẹ̀wùn kan tí mo máa ń ṣe ní àṣálẹ́ mi wò jìnnà púpọ̀. Àkọ́kọ́, tí bá ti ń di bí ọwọ́ ìrọ̀lẹ́ máa ṣálẹ́, Mùsùlùmí ni mí, tí àsìkò irun kíkí bá ti tó, màá jáde lọ sí Mọ́sálásí tó súnmọ́ mi láti kí irun. Tí m bá kí irun wọlé tán, à ń pè ọ̀run àṣálẹ́ ní irun mọ́ńgàribì. Tí mo bá ti wá kí irun mọ́ńgàrùbì tán, láàárín bí wákàtí kan sí, ìrùn ìṣáyi náà ó wọlé, màá jáde láti lọ kí ìrùn ìṣáyẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast yálà lórí rédíò àbí lórí, ah, ẹ̀rọ ayélujára, ẹ̀rọ ayélujára mi. Bóyá nígbà tí mo bá ń wo, ah, Facebook mi àbí tí mo bá ń wo TikTok, so inú rú bẹ́ẹ̀ ni mo ti máa ń wo podcast. Àbí tí mo bá ń gbọ́ ìròyìn lórí rédíò, mo máa ń gbọ́ podcast náà níbẹ̀